Mo máa ń gbọ́ ìròyìn àti àbá àwọn oníbàárà dáadáa. Nígbà tí oníbàárà bá ń sọ̀rọ̀, mo máa ń fojú ti kara, mi gbọ́ wọn láì dá wọn dúró. Kí n lè lóye ìsọ̀rọ̀ tàbí ohun tí wọ́n fẹ́ gan-an, mo máa ń bèèrè ìbéèrè tó yẹ láti túmọ̀ ohun tí wọ́n sọ. Kí n sì tẹ̀ ìsùn, kí n sì tún jẹ́ kí wọ́n mọ̀ pé mò ń tẹ̀ sí wọn. Lẹ́yìn náà, mo máa gba ìròyìn wọn sílẹ̀, mo sì ń ṣiṣẹ́ lórí rẹ̀ tàbí fi ránṣẹ́ sí apá tó yẹ kí ìṣòro náà lè yanjú. Nípa báyìí, oníbàárà máa ń fúnni ní ìtẹ́lọ́rùn, wọ́n sì ń rí pé à ká ìròyìn wọn sí ohun pàtàkì.